Kòsí ìgbàtí mi ò lè fọ aṣọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo máa ń fi aṣọ ju ohun ní ọjọ́ ìsinmi iyẹn tó ń ṣe ọjọ́ àbámẹ́ta. Tó bá ti di ọjọ́ àbámẹ́ta, mo máa kó àwọn aṣọ mi jáde. Mo dẹ̀ máa fọ ó torí ọjọ́ yẹn ni mo máa ń ní ìsinmi lẹ́nu iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ iṣẹ́, láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì, mo máa ń lọ sí ibi iṣẹ́, mi i dẹ kin ráyè láti fọ àwọn aṣọ mi. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo máa ń fọ aṣọ mi, ọjọ́ àbámẹ́ta ni tàbí ọjọ́ àìkú tí mo bá fọ, mo máa ráyè láti fi sinmi dáadáa kó tó di pé iṣẹ́ máa tún bẹ̀rẹ̀ ní ọjọ́ ajé.

Mo máa ń ṣiṣẹ́ láti lé nígbà mìíràn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lọ síbi iṣẹ́ torí ibi iṣẹ́ mi fẹ́ràn kí n máa wá sí ẹnu iṣẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà wa ohun la máa ń dojú kọ lójoojúmọ́ tá jọ máa ń sọ̀rọ̀. So, fún ìdí èyí, ìgbà mìíràn mo máa ń ṣiṣẹ́ láti lé. Ìgbà tí mo bá gba ìsinmi ránpẹ́ tí iṣẹ́ bá dẹ̀ wá fún mi, mo máa ṣe é láti lé pẹ̀lú, ehn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. So, fún ìdí èyí, mo máa ń ṣiṣẹ́ láti ilé nígbà mìíràn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń lọ síbi iṣẹ́ torí ìdojúkọ ta a máa ń rí pẹ̀lú àwọn oníbàárà wa lẹ́nu iṣẹ́

Gẹ́gẹ́ bí ìbéèrè yìí, mo ti dúró láti má lò ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí. Ìyẹn, fún ọjọ́ tó ṣẹlẹ̀ ni pé mo pàdánù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo ní láti ní sùúrù kí n fi wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Ó ṣe, ó ṣe ara mi bákan bákan torí kò kí ń ṣe nǹkan tó mọ̀ mí lára láti ṣe. Fún ìdí èyí, mo á ní láti ṣe sùúrù kí n fi wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rà. So, nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi ní sùúrù, tí mo fi dúró láti má lò ẹ̀rọ ayárabíàṣá, ó de ṣẹlẹ̀ fún mi fún odidi ọjọ́ méje gba kó tó di pé mo padà ra ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tí mo wá padà wá ń ṣe, tí mo wá n padà wá ń wọ ẹ̀rọ ayárabíàṣá, mò ń lò, mo padà wá ń ṣe àwọn nǹkan mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Mo ti ṣe ọjọ́ méje rí tí mo dúró, tí mi i lo ẹ̀rọ ayárabíàṣá, ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa.

Mo jẹ́ enikan tó jẹ́ pé mo máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Pápa jù lọ, àwọn nǹkan tó bá ní ṣe pẹ̀lú ìgbésí ayé tó jẹ́ ayé tí mò ń gbé. Àá, mi kì í fẹ́ kí àwọn èèyàn púpọ̀ mọ̀ nípa ẹ̀ o. Mo máa ṣe ààbò bo ayé yẹn, mi ò ní gbé e sórí afẹ́fẹ́. Àwọn nǹkan tí mo bá fẹ́ kí àwọn olólùfẹ́ mi mọ̀ ni mo máa jẹ́ ká mọ̀. Màá gbé sí orí, orí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Mo máa sọ̀rọ̀ nípa àwọn nǹkan mìíràn. Ṣùgbọ́n àwọn nǹkan tó bá jẹ́ pàtàkì sí ìgbésí ayé mi, mo máa fi ń bò ó torí gbogbo aláǹgbá ló dakùn dé lé à mọ ìtínú rún. So o ṣe pàtàkì fún mi láti dáàbò bo àwọn ayé ìkọ̀kọ̀ mi lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì.

Mo fẹ́ràn láti máa wo àwọn ètò tó máa ń, tó máa ń dùn gbọ́ létí tó dẹ̀ máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa. Mo fẹ́ràn láti máa wo lórí tẹlifísàn. Ó jẹ́ nǹkan tó máa ń mú ìwúrí bá mi lórí, ẹm, ẹ, ẹ̀rọ amóhùnmáwòrán. Tí mo bá rí ibi tí àgbà ọ̀mọ̀wé àbí ọ̀jọ̀gbọ́n tí wọ́n bá pè sórí ètò tó bá ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwa ọmọ isìn, àwọn ọmọdé isìn tó jẹ́ pé ó fẹ́ ká wo ara ìkọ́ṣẹ́ tòun láti fi dẹni gíga láwùjọ. Irú ẹ ètò báyẹn lórí ẹ̀rọ amóhùnmáwòrán, ó jẹ́ nǹkan tó máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Tí mo bá ń wò ó, inú mi máa ń dùn gan. Fún ìdí èyí, mo jẹ́ èèyàn tó fẹ́ràn láti máa wo irú àwọn ètò bẹ́ẹ̀ lórí tẹlifísàn.

Ah! Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tó bá di àkókò kan mo máa ń ṣe ìrántí ìgbà tí mo wà ní kékeré. Ah! Ìgbà ọmọdé mi, mo rántí bí bàbá mi ṣe máa ń ra àwọn oúnjẹ, ìjẹkújẹ lóríṣiríṣi tí wọ́n bá ti jáde, wọ́n máa ra ìjẹkújẹ ìpápatẹ̀ fún wa. Tí wọ́n bá ti bá mi rà, bá inú mi máa ń dùn gan an. Ah! Mo nífẹ̀ẹ́ sí àkókò yẹn púpọ̀ jù kò sí ìgbà tí mo bá rántí àkókò yẹn tí èmi kì í ṣàdúrà fún bàbá mi. Ah! Inú mi máa ń dùn gan an. Mo nífẹ̀ẹ́ sí gidi gan an.

Èmi gẹ́gẹ́ bí ẹnikan, mo nífẹ̀ẹ́ sí láti máa ra nǹkan oríṣiríṣi lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì. Páapajùlọ, àwọn, àwọn ẹ̀paa kan wà tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí ọkàn mí dẹ̀ balẹ̀ lórí wọn. Pẹ̀lú bẹ́ẹ̀, mi ò nífẹ̀ẹ́ sí láti máa lọ, pàápàá jùlọ mi ò nífẹ̀ẹ́ sí láti máa lọ sí ilé ìtajà. Nídìẹ́, fún ìdí èyí, mo máa rà á lórí íńtánẹ́ẹ̀tì wọ́n dẹ̀ máa bá mi gbé wá sí ẹnu ọ̀nà mi, láì la wàhálà àbí dààmú kankan lọ́wọ́. Fún ìdí èyí, ó jẹ́ nǹkan tó rọ̀ mí lọ́rùn láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Nnkan tí mo bá dẹ̀ fowó mi rà ná, máa gbé wá fún mi.

Mo nífẹ̀ẹ́ sí ìwé kíkà gan, pàápàá jùlọ àwọn ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n àti àwọn ọ̀mọ̀wé kọ. Ó máa ń jẹ́ ìwé kan tó jẹ́ pé ó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún mi láti le ṣe ètò ilé ayé mi bó ṣe máa ní ìtumọ̀ tó dẹ̀ máa jẹ́ nǹkan tó máa fa ìwúrí fún àwọn òbí mi. Àwọn òbí mi wọ́n máa le mú mi yàn gan láwùjọ. Àwọn ìwé yìí ó máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí i àwọn ìwé tí àwọn ọ̀jọ̀gbọ́n Wọlé Sóyinká kọ àti àwọn ọ̀jọ̀gbọ́n ńlá ńlá mi ní ìdí ìwé kíkà.

Mo fẹ́ràn láti máa lo ọ̀pá ìfàmúrá nígbà tí mo bá ń mu ohun mímu láti inú ìgò tàbí inú ike. Fún ìdí èyí, ẹnu mi ò ní láti kan etí ìgò tàbí ẹnu ike tí mo ti ń mu ǹkan. Tí mo bá dẹ̀ ṣe báyẹ̀, ọkàn mi máa balẹ̀. Tí mo bá tọ́ ìtọ́tè gan, ẹnu mi ò ní yí ike àbí ìgò tí mo ń mu ǹkan láti inú ẹ. Ó dẹ̀ máa ń jẹ kí n jọ èèyàn tó lẹ́kọ̀ọ́ láàárín àwọn èèyàn tí mo bá tí ń mu ǹkan ní ìṣojú wọn. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn jù.

Ah! Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, òun ni ọjọ́ Àbámẹ́ta. O jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn jù torí mo máa ní láti sinmi gidi gan. Mo máa sinmi, mo máa fọ àwọn aṣọ mi, mo máa sùn dáadáa, ọkàn mi dè máa balẹ̀. So fún ìdí èyí, ọjọ́ Àbámẹ́ta o jẹ́ ọjọ́ tí mo fẹ́ràn jù lọ.

Mi ò, mo jẹ́ enikan tí mi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé wọ́n ti fi kọ́ mi ní ilé ẹ̀kọ́ girama. Mo ní ẹ̀mí àti ìgboyà láti kọ ojú àwọn ènìyàn nígbà tí mo bá ń sọ̀rọ̀. Ọkàn mi máa ń balẹ̀, mo dẹ̀ máa ń gbìyànjú láti sọ̀rọ̀ tó tọ́ níwájú àwọn ènìyàn lálàí ní tàbí ṣùgbọ́n kankan nínú ọ̀rọ̀ mi. Fún ìdí èyí, mi ò ní ìbẹ̀rù kankan, mi ò dẹ̀ kí ní ìrora. Sákálára mi máa ń dá tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Tó bá ti di àṣálẹ́, mo máa ń tẹ ẹ̀rọ ayélujára, mo máa lọ sí ẹ̀rọ ayélujára, mo máa ka àwọn oríṣiríṣi ìròyìn tó ti ṣẹlẹ̀, tó ti ṣẹlẹ̀ ní ojúmọ́ àti ọ̀sán torí pé iṣẹ́ mi mi kì ń ráyè. Mi ò jẹ́ nǹkan tí mi kì ń ráyè láti máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Fún ìdí èyí, tó bá di ní àṣálẹ́, màá farabalẹ̀ tẹ àwọn ìpè tí ó yẹ kí n pe, mo máa pè wọ́n, àwọn àtẹ̀jíṣẹ́ mo máa fi ránṣẹ́, mo dẹ̀ máa ka ìròyìn tó ṣẹlẹ̀. Ni àṣálẹ́, mo fẹ́ràn láti máa tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi dáadáa.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ó jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù gidi gan. Nígbà kúgbà tí mo bá ti ń wò, inú mi máa ń dùn, ara mi máa ń yá gágágá, ọkàn mi dè máa ń balẹ̀. Mo fẹ́ràn rẹ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n eyín kan ló ba ara ẹtí ajà jẹ. Mi ò mọ bí wọ́n ṣe ń gbà á, ṣùgbọ́n ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn jù láti máa wò. Tí mo bá rí ibi tí wọ́n bá ti ń gbá eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ìyẹn eré ìdárayá, inú mi máa ń dùn gidi gan.

Batiri fóònù mi ó wà nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ó dẹ̀ ma ń dúró dáda. Tí mo bá ti fi iná sí, tó ti gba iná sára dáda, tó ti kún, ó ma ń dúró ó dẹ̀ ma pẹ́ kó tó já. Mo ma rí lò láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ǹkan, ó dẹ̀ ma gbà mi lásìkò, kò dẹ̀ ní ma já bí ó ti ṣe yẹ kó já. Fún ìdí èyí ọkàn mi ma ń balẹ̀ nígbà tí mo bá ti ń lo ẹ̀rọ bánisọ̀rọ̀ mi.

Oúnjẹ tó má ṣe ore fún ara mi ni mo nílò láti máa jẹ, òun ni mo dè má ń fẹ́ràn jù láti máa jẹ. Oúnjẹ tó má ṣe ara mi ní ànfàní tó má fi mi lọ́kànbalẹ̀ tó jẹ́ pé inú mi maá dùn tí mo bá ń jẹ àwọn ara mi gan-an. Àwọn àrán inú mi gan won má má ṣàdúà fún mi torí ó jẹ́ oúnjẹ tó ṣe ànfàní fún ara. Fún ìdí èyí, mo jẹ́ ẹni tó fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera ara mi. Bí a ti ṣe mọ̀ pé ìlera lọ́rọ̀ fún ẹni tó bá ní àlàáfíà ló ní ànfàní láti lè ṣe ohun tó yẹ kó ṣe ní àkókò tó yẹ kó ṣe.

Mo máa ń wo ojú àwòrán ní ìgbà mẹ́wàá lójoojúmọ́. Ni ojoojúmọ́, mo máa ń wo ojú àwòrán mi ní ẹmẹ́wàá. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí, kò dẹ̀ fí ìgbà kankan ni mí lára láti ṣe. Tí mo bá ṣe gan-an, inú mi de máa ń dùn ni, torí ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí. Fún ìdí èyí, ìgbà mẹ́wàá ní ojoojúmọ́ òun ni mo máa ń wo ojú àwòrán mi.

Ah! Inú mi máa ń dùn tí mo bá lo ẹ̀rọ ìgbésókè. Ó mú iṣẹ́ yá fún mi tí mo bá ń lọ ibikíbi tó bá nílò láti lo ẹ̀rọ ìgbésókè. Kíá ni mo máa wọ bẹ̀ láti lò torí ó máa fi mí lọ́kànbalẹ̀. Kíá kíá mo dẹ̀ máa dé ibi tí mò ń lọ. Kò dẹ̀ ní mí lára. Kò sí pé ara o maa rò mi àbí ẹsẹ̀ máa máa ro mí pé mò ń lo ẹ̀rọ ìgbésókè. Ìrọ̀rùn ló bá dé fún mi.

Ah! Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo ti sì nàa rí dáadáa. Pápá jùlọ, ọjọ́ tí mo bá lọ sí àdúgbò tí mi n lọ rí tó jẹ́ pé bóyá ẹ̀ẹ̀kan ni mo ti dé bẹ́rẹ́, mi n dẹ̀ mọ ojú ọ̀nà. Mi mọ bí mo se rìn nínú ojú ọ̀nà yẹn, tó bá jẹ́ alẹ́, ó má nira fún mi. Mo ti sì nàrí dáadáa. Ṣùgbọ́n pẹ̀lú àǹfààní àti ìwúlò ẹ̀rọ ayélujára, mo padà mọ ojú ọ̀nà tí mò ń tọ̀. Pẹ̀lú ìbéèrè tí mo dẹ̀ ń béèrè lọ́wọ́ àwọn èèyàn, wọ́n padà tọ́ mi sọ́nà, tí mo fi padà mọ ojú ọ̀nà ibi tí mò ń lọ.

Ah! Mi ti rin pẹ̀lú ọkọ̀ ojú irin rí o. Ó dẹ̀ wù mí, torí nígbà tí mo wà ní kékeré, bàbá mi máa ń pa ìtàn nípa bá wọn ṣe rin lórí ọkọ̀ ojú irin. Ó dẹ̀ máa ń múnu wọn dùn. Wọ́n dẹ̀ ròyìn fún wa. Láti ìgbà yẹn ni mo ti ń wò pé ní ọjọ́ kan, èmi náà máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Èmi náà dẹ̀ máa ní àǹfààní láti jẹ gbogbo ìgbádùn tí bàbá mi sọ pé àwọn máa ń jẹ ìgbádùn nígbà yẹn.

Mo máa ń ṣe ìdúnàádúrà o. Páapáa jùlọ tí mo bá lọ ra nǹkan, mo máa ṣe ìdúnàádúrà dáadáa tó fi máa tẹ́ mi lọ́rùn. Mì kí n ṣe ní iṣe ìjà o, ìṣe tó máa rọ̀ mí lọ́rùn tó jẹ́ pé mi i dẹ́ni ṣe ìpalára fún ẹni tí èmi àti ẹ jọ ń dínàádúrà. Fún ìdí èyí, mo máa ń ṣe dáadáa ní ìṣe tó jẹ́ pé ó máa mú ìrọ̀rùn bá fún àwa méjèèjì.

Ní tilẹ̀ tó lọ̀hun nítòótọ́ kò sí ààyè fún mi láti ṣe ìgbéjáde níbi iṣẹ́. Tí mo bá ti dé ibi iṣẹ́ láàárọ̀, ìdí iṣẹ́ mi ni mo máa kọjú mọ́. Kò sí ààyè rárá fún ìgbafẹ́ tàbí ṣe ìgbéjáde kankan lẹ́nu iṣẹ́. Ó tún di ìrọ̀lẹ́ tí mo bá padà sílé ni mo máa ní akókò láti ṣe ìgbéjáde fúnra mi. Àìjẹ́bẹ́ẹ̀ kò sí ìgbéjáde lẹ́nu iṣẹ́ fún mi o.

Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí mo bá ń sọ̀rọ̀, pàápàá jùlọ tí mo bá fẹ́ gbé, foto mi tàbí fọ́nrán sí, orí ẹ̀rọ ayélujára mi, mi ò fẹ́ràn láti máa lo ẹ̀rọ tó máa ń ran òun lọ́wọ́. Mi ò nílò rẹ̀. Pẹ̀lú ohùn mi lásán, ó jáàké ó dẹ̀ jagere. Tí mo bá sọ̀rọ̀, sáká ohùn mi máa ń dá. Mi kì í lo ìrànlọ́wọ́ láti gbé, ohùn mi sókè. Mi ò nílò rẹ̀ rárá.

Ní àkókò tí mo bá fẹ́ sùn, mo fẹ́ràn láti ró ìró. Tí mo bá ró ìró, ara máa ń tù mí. Kò sí pé mo máa wọ aṣọ kan tó máa fún mó mi tí mi ní gbádùn orun mi. Mo nílò ìró, mi dẹ̀ kí ń wọ nǹkan kan yàtọ̀ sí ìró, ara máa tù mí dáadáa. Mo fẹ́ràn láti máa ró ìró tí mo bá fẹ́ lọ sùn. Ọkàn mi máa ń balẹ̀ títí tí ilẹ̀ máa fi mọ́ ní àárọ̀ ọjọ́ kejì.

Mo fẹ́ràn láti jókòó síbi tí fèrèsé wà nínú ọkọ̀ òfurufú torí ó máa ń fún mi ní àǹfààní láti lè wo òye ohun tó ń ṣẹlẹ̀ níta àti àwọn ohun mèremère tí Ọlọ́run bá ṣẹ̀dá. Inú mi máa ń dùn tí mo bá jókòó síbi tí fèrèsé wà. Atẹ́gùn àlàáfíà máa fẹ́ sí mi, mo dẹ̀ máa ríran rí nǹkan tó ń ṣẹlẹ̀ níta tí mo bá wà nínú ọkọ̀ òfurufú.

Mo fẹ́ràn ẹ̀bùn aṣọ pẹ̀lú àpamọ́wọ́. Mo fẹ́ràn ẹ̀ gan láti má ra fún àwọn ènìyàn. Mo dè tún fẹ́ràn tí wọ́n bá bá mi ra, tí wọ́n bá ra fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn, inú mi máa ń dùn. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn ògè gan, pàápàá jùlọ kí n wọ aṣọ tó jojúlówó, bàtà tó jojúlówó, àpamọ́ tó jojúngbésè pẹ̀lú ago ọwọ́, inú mi máa ń dùn. Àwọn ẹ̀ṣọ́ yẹn ó máa ń jẹ́ kí inú mi dùn. So tí èèyàn bá ra fún mi gẹ́gẹ́ bí ẹ̀bùn, mo nífẹ̀ẹ́ síi. Èmi náà dè máa ń fẹ́ràn láti bá àwọn èeyàn rà gẹ́gẹ́ bí ẹ̀bùn.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ podcast nítorí pé ó máa ń fún mi ní ìsítí nípa àwọn ohun mèremère tó ń ṣẹlẹ̀ ní àwùjọ, pàápàá jùlọ àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ilé ayé. Ìhn tí wọ́n bá pè wá sí orí ètò podcast, ó máa ń dùn mọ̀ mi nínú gan.

Mo mọ bí wón ti ń ka àwòrán ilé, mo mọ ka ó dè máa ń dùn mọ mi nínú, inú mi má ń dùn láti ṣe é nítorí pé ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí lọ̀pọ̀lọpọ̀. Papa jùlọ nígbà kígbà tí mo bá ṣe é, inú mi a máa dun síi.

Èmi kò ní gíláàsì ọrùn, mi ò ní, ṣùgbọ́n mo ní àbúrò tí a jọ dàgbà papọ̀ tó ní gíláàsì ọrùn. Nígbà tó bá dẹ̀ lọ, ó jẹ́ ǹnkan tó máa ń wú mi lórí, ṣùgbọ́n èmi ò fi bẹ́ẹ̀, mi ò dẹ̀ fi tátáralá nífẹ̀ẹ́ sí i.

Mi ò fi bẹ́ẹ̀ mọ àwọn arádúgbò mi dáadáa o. Mi ò mọ̀ wọ́n délédéle, ṣùgbọ́n mo dá wọn mọ̀ tí mo bá rí wọn pẹ̀lú ojú wọn àti pé a máa ń kíra lóòrèkóòrè nígbàkúgbà tí mo bá ń lọ sí ẹnu iṣẹ́. Iṣẹ́ mi ni mo gbájú mọ́, mo dẹ̀ mú ṣẹ́mi lokunkun dún. Fún ìdí èyí, kò sí ààyè ẹjọ́ oríṣìíríṣìí pẹ̀lú ará àdúgbò tí a jọ ń gbé.

Orin tí mo fẹ́ràn jù, òun ni orin tí wọ́n ń pè ní many many people tó jẹ́ pé Adekunle Gold. Òṣèré tó mọ orin ko tó gbajú gbajà tó jẹ́ ìlú mòńkà ní orílẹ̀ èdè Nàìjíríà yìí. Òun ni ó kọ́ mi dè níìfẹ́ sí orin yẹn lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ orin tó jẹ́ pé tí mo bá gbọ́, inú mi máa ń dùn sí i.

Gẹ́gẹ́ bí a ti ṣe mọ àwọn oníbàárà wà lórí ètò WiFi oríṣiríṣi ni, ṣùgbọ́n èmi nítèmi èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ní tilẹ̀ tó lọ́n ò yára. Mo dè máa ń gbádùn ẹ̀ láti fi wo àwọn ètò tí mo bá ń wò lórí ẹ̀rọ ayélujára. Ó jẹ́ ǹkan tó máa ń dùn mọ̀ mi nínú nítorí pé ó yára lọ́pọ̀lọpọ̀.

Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nítorí pé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kí ènìyàn máa yáwọ́ nídìṣẹ́. Mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ púpọ̀ ní ẹ̀ekàn ṣòṣo. Fún ìdí èyí, mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ mi, mo máa ń fi ara balẹ̀ yàn wọ́n láti jẹ́ wí pé iṣẹ́ wa máa yá pápọ̀ láti ṣe.

Èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń ro imú, mo máa ń ronú àròjinlẹ̀. Tí mo bá ní ètò láti ṣe, mo máa farabalẹ̀ jókòó. Tí mo bá ti sùn, tí mo bá jí, mo máa ronú sí ìrọ̀rí yẹn máa ń wá dáadáa. Pápá júlọ ní àkókò ìgbà tí mo bá fẹ́ sùn àbí tí mo bá ti sùn, tí mo ti jí, ìrọ̀rùn ló máa ń jẹ́ fún mi.

Mo ní bàtà lórísìírísìí tí mo máa ń wọ̀. Ṣùgbọ́n bàtà tí mo máa ń wọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà, oun ní bàtà tí ó ní ìgà, tí mo máa ń wọ̀ lọ sí ibi iṣẹ́. Ó máa ń mú mi rẹwà púpọ̀, ojú mi máa ń gúnrégé àti ìtẹ́lẹ̀ mi gan kò gbẹ́yìn níbi tó ṣe máa ń dojú lọ́wọ́ tó máa ń joju ní gbèsè.

Èmi gẹ́gẹ́ bí ẹnìkan nínú oṣù, oṣù kejìlá ni wọ́n bí mi ní ọjọ́ mẹ́rìndínlógún nínú oṣù kejìlá. Ọmọ oṣù kejìlá ni mí, inú mi dè máa ń dùn torí àkókò yẹn bọ́ sí àkókò ọdún àti àkókò ìgbafẹ́ ní orílẹ̀ èdè tí mo wà.

Ati máa wo ìràwọ̀ níta, inú mi ma ń dùn torí ó má ń fún mi ní ìwúrí. Àwọn iṣẹ́, iṣẹ́ olódùmarè, àwọn nkan tí adédá ṣe tó rẹwà púpọ̀, ìràwọ̀ jẹ́ ọ̀kan lára wọn. Fún ìdí èyí, inú mi má ń dùn, mo fẹ́ràn láti máa wò ó.

Èmi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́e o. Mi ò kí ń lò ó, mi ò nífẹsí rárá. Ṣùgbọ́n akẹgbẹ́ mi ti á jọ́ ń ṣiṣẹ́, ó nífẹ́ sí i. Mo ti rí bí ẹ̀ẹ̀mẹjì tó ti nílò rẹ̀ tó dẹ̀ ti lò ní iṣojú mi. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò nífẹsí rárá.

Mo máa ń mu coffee níbi iṣẹ́ o. Tí mo bá ti dé ibi iṣẹ́, gbara tí mo bá dé ibi iṣẹ́ báyìí, inú mi máa ń dùn torí ara mi máa yá gágá láti ṣiṣẹ́. Tí mo bá dẹ̀ ti dé ibi iṣẹ́, mo máa po kọ́ọ̀pù coffee tó máa jẹ́ kí inú mi le láti fi ṣiṣẹ́, ara mi dẹ̀ máa yá gágá.

Mi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀. Mo jẹ́ èèyàn tó ní ìwà tútù pẹ̀lú sùúrù. Mo máa ń ṣe sùúrù gidi gan-an, inú ò dẹ̀ kí n bí mi. Fún ìdí èyí, mi ò kí n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀.

Mo fẹ́ kọ́ èdè Faransé, ó jẹ́ èdè tí mo níìfẹ̀ sí láti kọ́, ó dẹ́ wu mi láti kọ̀, ṣùgbọ́n mi ò ní àkókò láti kọ báyìí. Mo gbájú mọ́ iṣẹ́ mi, iṣẹ́ mi ni mo mú lókukúndùn, àmọ́ láìpẹ́ láì jìnnà mo dẹ̀ ṣì máa kọ́ èdè Faransé náà.

Mi ò nífẹẹ sí láti máa jiyàn ohun, mi ò nífẹẹ sí rárá torí tí mo bá ń jiyàn ó máa ń padà yí sí èdèàìyedè. Èdèàìyedè yẹn dè máa ń padà ń fa ìjà láàárín èmi àti ẹni ta bá jiyàn. Fún ìdí èyí, mi ò nífẹẹ sí láti máa jiyàn rárá.

Mo jẹ́ ẹni tó máa ń ṣe ètò ǹkan. Mo máa ń fẹ́ kí agbègbè tí mo bá wà, kí gbogbo ǹkan tó wà níbẹ̀ kó wà létòletò. Mo ní àwọn tábìlì tí mo máa ń to ǹkan sí. Ó dẹ̀ rọrùn fún mi torí mo ti mú ní iṣẹ́ tó jẹ́ òkúkúndùn fún mi.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí ní ìgbà tí mo lọ sí ìlú Èkó, tí mo fẹ́ lọ sí ìlú tó súnmọ́ etí odò, a ní láti gun ọkọ̀ ojú omi, ó dẹ̀ dùn mọ́ mi nínú, inú mi dùn, mo ń gbádùn ara mi dáadáa.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín, hmm ojẹ́ eré ìdárayá tí mo bá ń wò lórí ẹ̀rọ ayélujára tí mo bá rí àwọn òṣèré tó máa ń mú yàn rẹ́rìn-ín tó máa ń pọ́ yàn lẹ́rìn-ín. Ti mo bá ti wò wọ́n, mo máa ń rẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀.

Irun mi, mofẹ́ràn láti má ṣe ni àdìsẹ́yìn irun olowo. Ó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi lórí, ó dẹ̀ máa ń mú ẹwà mi jáde. Fún ìdí èyí ó jẹ́ irun tí mo fẹ́ràn jù láti má ṣe. Inú mi máa ń dùn tí mo bá ṣe é torí ojú mi máa ń dùn wò gíga.

Mi ò kí ń máa ń wọ fìlà rárá o. Ó tẹ́ mi lọ́rùn kí n lo ìbòrí mi kí n wé sórí. Mi ò nífẹ̀ẹ́ sí fìlà rárá. Ṣùgbọ́n àbúrò mi nífẹ̀ẹ́ fìlà, ó dẹ̀ máa ń wọ̀ o. Èmi ò nífẹ̀ẹ́ fìlà. Fìlà ò kí ń ṣe ǹkan tí mo nífẹ̀ẹ́ sí rárá.

Tábìlì iṣẹ́ mi, ó jẹ́ ǹkan tó ga sókè pẹ̀lú àga ìjókòó tó rọra lọ sílẹ̀ tí kò ga tó tábìlì. Pátákó ni wọ́n dẹ̀ fi kàn án. Tí mo bá de ń ṣiṣẹ́ lórí ẹ̀, ó dára lọ́pọ̀lọpọ̀ láti fún mi kí n fi ṣiṣẹ́.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ àbámẹ́ta, ìyẹn tó ń ṣe ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi yẹn ni mo máa ń nílò láti fi ṣe àwọn iṣẹ́ tó wù mí tí máa dẹ́ẹ̀ sinmi tí mo mọ̀ wípé mi ò ní lọ síbi iṣẹ́. Ọjọ́ àbámẹ́ta, òun ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i dáadáa láti ṣiṣẹ́ yẹn ní ọjọ́ náà.

Ọ́fíìsì mi wọ́n máa ń ṣí ní dédé àkókò aago mẹ́jọ àárọ̀, ṣùgbọ́n a ní láti dé ibi iṣẹ́ ní dédé aago méje àbọ̀ láti fi gbaradì fún ìdojúkọ àwọn oníbàárà wa tí wọ́n máa wá sí ọ́fíìsì wa ní ojoojúmọ́.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa jó. Tí mo bá gbọ́ orin aládùn, inú mi máa ń dùn láti jó. Màá fẹsẹ̀ ra jó máa kó mọ́lẹ̀, máa jó o máa tẹ́mi lọ́rùn, inú mi máa dùn gidi gan. Mo fẹ́ràn ijó gan-an, eré ìdárayá oun ló tún jẹ́ fún mi.

Mo máa ń kọ ìròyìn níbi iṣẹ́ ṣùgbọ́n kò kí ń ṣe ojúlówó iṣẹ́ tí mo máa ń ṣe. Ni ìgbà mìíràn tí ẹni tó wà nídi àti kọ ìròyìn níbi iṣẹ́ ò wá sí íbi iṣẹ́, èmi ni mo máa ń dúró fún un láti bá ṣe àwọn iṣẹ́ mìí tó jọ mọ kíkọ ìròyìn ní ibi iṣẹ́.

Àwọn ìṣòro ò le ṣe kó má wáyé níbi iṣẹ́ ṣùgbọ́n mo nílò ọ̀nà tí mo fi máa ń kọ ojú àwọn ìṣòro yẹn gẹ́gẹ́ bí kí n fi tó ẹni tó jẹ́ ọ̀gá mi létí kó tọ́ mi sọ́nà. Ǹkan tó bá rú mi lójú mo máa ń ṣe ìbéèrè kí n lè bá mọn ṣíná torí wọ́n ní abèrè ọ̀nà kò kí n ṣíná. Àwọn ọgbọ́n tí mo máa ń lò láti fi dojú kọ ìṣòro tí mo bá ba níbi iṣẹ́ nìyẹn.

Mo máa ń múra sílẹ̀ gidi gan-an ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ pàdé àwọn oníbàárà wa ní ọ́fíìsì. Mo máa ń múra débi pé tí wọ́n bá rí mi, láìṣe pé mo sọ̀rọ̀ gan-an, ìmúra sími ó máa ń mú wọn láti fẹ́ bá wa dá òwò pọ̀. Mo dẹ̀ máa ń ka ìwé gidi gan-an torí mi ò ní fẹ́ kí wọ́n ṣe ìbéèrè tí mii dẹ̀ ní rí ìdáhùn sí.

Rárá o, èmi máa ń jẹ ẹran o, mo dè nífẹẹṣẹ ẹran gidi gan. Mi kì í ṣe ẹni tí ó kìn jẹ ẹran. Mo nífẹ̀ẹ́sí ẹran, mo nífẹ̀ẹ́sí ẹja mo ń máa jẹ ẹyin gbogbo àwọn nǹkan tó máa ṣe ara lóore. Mo máa ń jẹ torí òun má mú inú mi fún iṣẹ́ takuntakun tó máa ṣe nínú àgọ́ ara mi.

Mi ò tíì fún ẹnikẹ́ni ní ẹ̀jẹ̀ rí. Èrú máa ń bà mí torí àwọn tí wọ́n ti ṣe tí wọ́n ṣàlàyé fún mi pé lẹ́yìn ìgbà tí wọ́n bá fa ẹ̀jẹ̀ kúrò lára wọn, Ooyi máa ń kọ́ wọn. Fún ìdí èyí, èmi máa ń ta kéte. Mi ò kí ń fún yàn ní ẹ̀jẹ̀, èrú máa ń bà mí gidi gan.

Mo máa ń fọ ọwọ́ ní ìgbà kú gbà tí mo bá ti fi ọwọ́ kan ohun tí mo mọ̀ wípé ó máa ń jẹ́ kí ìdọ̀tí kó sí mi ni ọwọ́. Mo máa ń fọ ọwọ́ lóòrèkóòrè. Fún ìdí èyí, mi ò ní iye pàtó ìgbà mélòó tí mo máa ń fọ ọwọ́ mi, lóòrèkóòrè ni mo máa ń fọ.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, ànílò àwọn oníbàárà tuntun ní ojoojúmọ́. Ní fún ìdí èyí, mo máa ń pàde wọn ní ojoojúmọ́, mà á gba nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, mo máa pè wọ́n, mo dẹ̀ máa jẹ́ kó yé wọn ní ànfàní tó máa jẹ tí wọ́n bá bá wa da òwò pọ̀ níbi iṣẹ́ wa.

Mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, aì bá mọ̀, mo lè pàdánù ẹ̀rọ ti ayélujára tí mò ń lò tàbí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ tí mò ń lò láti fi pè, ó ṣe é ṣe kí n pàdánù ẹ. Ṣùgbọ́n tí mo bá tọ́jú àwọn fáìlì mi pamọ́ sórí cloud, ní kété tí mo bá ra ẹ̀rọ tuntun, mo máa lọ bẹ̀ láti lọ kó àwọn fáìlì mi padà tí kò ní sọnù.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà, mo máa ń ṣe ìtọ́jú wọn torí ó wà ní àrọ́wọ́tó mi. Nǹkan kan o dẹ̀ gbọ́dọ̀ ṣe wọn torí tí mo bá tọ́jú wọn dáadáa, màá le fi ara balẹ̀ tàá, mo dẹ̀ máa rí èrè tó pọ̀ ní bíbẹ̀. Fún ìdí èyí, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáadáa.

Data tí mo máa ń lò lọ́sẹ́ ọ̀sẹ̀, ó pọ̀ gidi gan, torí iṣẹ́ tí mò ń ṣe, ó nílò láti máa lo data kí n mọ ǹkan tó ń ṣẹlẹ̀. Tí mo bá dẹ̀ ní ìdojúkọ, màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń lo data gidi gan lọ́sẹ́ ọ̀sẹ̀.

Mi ò kì í ṣe ìdárayá ṣùgbọ́n mo fẹ́ràn láti máa wo eré ìdárayá, torí ó jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn nígbà kugbà tí mo bá ti ń wọ̀ Èmi gẹ́gẹ́ bí ènìkan mi ò nífẹ̀ẹ́ sí láti máa ṣe ẹ́ ṣùgbọ́n tí mo bá ń wọ̀ inú mi máa ń dùn.

Mo ní káàdì iṣẹ́, bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́. Gbogbo wa tàde wá lẹ́nu iṣẹ́ ní ilé-iṣẹ́ wa ṣètò tí wọ́n dẹ̀ pèsè káàdì iṣẹ́ láti fi ṣe ìdánimọ̀ fún wa. Gbogbo wa la ní páta páta tí ò dín ǹkan kan kù.

Àkókò aago mẹ́rin ìdájí ni mo ṣètò agogo tí ó máa ń jí mi. Nítorí pé tí mo bá jí ní aago mẹ́rin ìdájí, mo máa ráyè láti dáná, mo máa ráyè láti wẹ̀, mo dẹ̀ máa ráyè láti ṣètò inú ilé mi kó tó di pé mo jáde pé mò ń lọ síbi iṣẹ́. Ìrọ̀rùn ló dẹ̀ máa ń jẹ fún mi.

Mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Mo fẹ́ràn rẹ̀ gan, torí ó máa ń mú mi jáfáfá. Ó dẹ̀ máa ń dín mi ní àsìkò kú láti máa ṣe imúra pé mò ń rin ìrìnàjò lọ ibi tí a máa ti ṣe tí kò bá kí ń jẹ́ orí fóònù. Mo nífẹ̀ẹ́ sí ìpàdé orí fóònù gidi gan. Ó ro mí lọ́rùn.

Kò sí ìgbà kankan tí mo kẹ́yìn lọ sí ibi orin. Mo máa ń tètè dé ibi orin torí mo mọ̀ wípé èrò púpọ̀ ló máa wá síbi ibẹ̀, tí mo bá dẹ̀ tètè lọ mo máa rí ibi tó tẹ́ mi lọ́rùn láti jókòó. Pápá jù lọ, èmi nìkan kọ́ ni mo máa ń lọ. Mo máa ń mú àwọn àbúrò mi dání.

Mi ò ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọwọ́. Mi ò ní ìgbàgbọ́ sí i. Ìgbàgbọ́ mi yàtọ̀ sí irú ìgbàgbọ́ báyìí. Mi ò nífẹ̀ẹ́ sí i rárá. Mi ò dẹ̀ ní ìgbàgbọ́ sí i. Ìgbàgbọ́ mi ó dá yàtọ̀ kedere ni.

Mi kò fẹ́ràn láti wà nínú oru. Oru jẹ́ nǹkan tí mi ti ẹ̀ nífẹ̀ẹ́ sí rara. Mo fẹ́ràn atẹ́gùn àlàáfíà kó má fẹ́ sí mi. Àkókò tí atẹ́gùn máa ń fẹ́, ọkàn mi máa ń balẹ̀, arádẹ̀ máa ń tù mí, ṣùgbọ́n àkókò ooru, ìnira ló máa ń jẹ́ fún mi.

Mo ní aṣọ òtútù. Aṣọ òtútù tó má ń dáàbò bò mi ní àkókò òtútù. Ó nípọn gidi gan, ó dẹ̀ wá pẹ̀lú fìlà. Tí mo bá ti wọ̀ ọ́ tí mo de etí mi, òtútù ò ní rí aayé fè sí mi lára. Mo dẹ̀ máa wá ǹkan tí mo máa fi bo imú mi náà tí òtútù ò fi ní fẹ́ sí mi pẹ̀lú aṣọ òtútù mi.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù òun ni Manchester United. Wọ́n ní àwọn ikọ̀ àgbábọ́ọ̀lù ẹ̀sìn tó jojúlówó tí wọ́n dẹ̀ mọ iṣẹ́ wọn níṣẹ́. Mo nífẹ̀ẹ́ sí wọn gidi gan-an. Fún ìdí èyí, ẹgbẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ jù lọ nínú wọn ni Manchester United wà.

Mo fẹ́ràn láti máa ra oúnjẹ lórí òpópónà nítorí pé ìgbà mìíràn ebi máa ń pa mí tí mo bá ń bọ̀ láti ibi iṣẹ́ ṣùgbọ́n tí mo bá ti wà nínú ọkọ̀ máa rí oúnjẹ rà ní òpópónà tí mo bá dé ra mo máa jẹ inu mi dẹ̀ máa dùn.

Mo máa ń jẹ oúnjẹ tó kù, mi kì í dàánú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wón wà níta tí ebi ń pa wọ́n, wọ́n nílò oúnjẹ, wọn kì í rí oúnjẹ jẹ. Mi ò tó bẹ̀ láti da oúnjẹ nù. Mo máa jókòó, mo máa jẹ, ó dẹ̀ máa dùn mọ́ mi lẹ́nu.

Mi ò ní àkókò láti máa sùn lọ́sàn-án. Mi ò kí ń máa sùn lọ́sàn-án ká. Ṣùgbọ́n àkókò tí mo máa ń rí orun ọ̀sán sùn nígbà mìíràn, òun ni ọjọ́ àbámẹ́ta tàbí ọjọ́ àìkú tí mo máa sùn ní ọ̀sán kó tó dí pé mo padà sẹ́nu iṣẹ́ ní ọjọ́ ajé.

Mo ní àlabùrúkú ìkẹyìn igbà tí mo ní àlabùrúkú òun ni òpin ọ̀sẹ̀ tó kọjá. Alá yẹ̀ń dẹ̀ jẹ́ ohun tó bà mí lẹ́rù tí àyà mí já ṣùgbọ́n mo ti fi sínú àdúrà pé àlabùrúkú kan kò ní ṣe lórí ilé ayé mi.

Nígbà tí mo bá ń dúró dè ǹkan, mo máa ń gbàdúrà gidi gan. Àdúrà mi máa milẹ̀, ó dẹ̀ máa fi mí lọ́kàn balẹ̀ torí mo nígbàgbọ́ pé ọba Adé dánìkan, òun ló máa ń ṣe ǹkan ní àkókò tó bá wù ú, tó bá dẹ̀ tẹ̀ lọ́run. Fún ìdí èyí, ǹkan tí mo máa ń ṣe jù nígbà tí mo bá ń dúró dè ǹkan nìyẹn.